Àwọn èrò mí fún iṣẹ́ ọjọ́ iwájú ni láti máa ṣiṣẹ́ lórí à, ẹ̀rọ ayélujára, ìyẹn ẹ̀rọ ìlú kọ̀m̀pútà. Iṣẹ́ tí n bá gbà wọ́n máa ṣe lórí rẹ̀. Àwọn oríṣiríṣi iṣẹ́ tí mo le ṣe lórí rẹ̀ wà bíi graphic design àti àwọn iṣẹ́ mìíràn tí ó jọ mọ.